Bẹ́ẹ̀ni, mo ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin. Ní ìgbà tí mò ń sọ yí, mo rìnrìn-àjò láti ìpínlẹ̀ kan sí ìpínlẹ̀ mìíràn. Ìrìn-àjò náà ó gbà wá tó odindi ọjọ́ méjì ká tó dé ibi tá ń lọ. Ọkọ̀ ojú irin òhún kì í sáré a rọra mọ́ rìn ní. Àmọ́ nínú ọkọ̀ ojú irin, ilé-ìsùn wà ń bẹ. Ilé ibi ta tí ń ṣe ìgbọ̀nsẹ̀ náà wà. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà bí ènìyàn bá ṣe ìgbọ̀nsẹ̀ nínú ọkọ̀ ojú irin, ìgbọ̀nsẹ̀ ẹ̀ni náà a máa jábọ́ sí ibi ojú irin. Nínú ọkọ̀ ojú irin, ọ̀ṣe alábàápàdé àwọn oríṣiríṣi ènìyàn torí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló wà nínú rẹ̀. A máa gbà tó èrò one thousand ní ọkọ̀ ojú irin. Ìrìn-àjò nínú ọkọ̀ ojú irin, ó jẹ́ kí n tún rí ẹ̀kọ́ láti ọ̀dọ̀ àwọn ẹlòmíràn tí ìpínlẹ̀ wọn yàtọ̀ sí tọ̀tọ̀ mi, tí ìṣesí wọn sì yàtọ̀ sí tọ̀tọ̀ mi. A máa dọ̀wẹ̀ẹ́kẹ́, a jẹun, a máa ṣe bí ẹni wípé a ti mọra rí tipẹ́tipẹ́. Mo ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí dáradára. Kì í ṣe ẹ̀ẹ̀kan, bẹ́ẹ̀ sì ni kì í ṣe ẹméjì èmi a máa rìn pẹ̀lú ọkọ̀ ojú irin. Àga ga tó bá ti jẹ́ wípé n ò ní owó púpọ̀ láti lọ wọ ọkọ̀ ayọ́kẹ́lẹ́, màá yá tètè lọ wọ ọkọ̀ ojú irin láti gbé mi lọ sí ibi tí mò ń lọ.

L'ọ̀pọ̀ ìgbà mo máa ń kọ́ kalẹ̀, ìbà jẹ́ inù iwè àbí lórí fóònù, notepad órí fóònù ni èèyàn á máa lò láti kọ ǹkan tí ènìyàn ò bá fẹ́ gbàgbé. Bóyá o fẹ́ fọṣọ àbí o fẹ́ lọ sọ́jà àbí o ti sọ fẹ́ǹikan wípé ó dáa o, màá fún yín ní ǹkan báyìí ní ìjọba yìí o, mò ń bọ̀ wá rí yín ní ìjọba yìí o, o lè kọ́ kalẹ̀ sínú notepad rẹ. Ó wá séètì àláàmù, tí o bá séètì àláàmù, tí àláàmù náà bá ti dún, wà á rántí, wà á wo notepad rẹ, wà á rántí gbogbo àwọn àdéhùn tí o bá ti ṣe láti lè mú ṣẹ́. Ọ̀pọ̀ ìgbà èmi a máa kọ́ kalẹ̀ àbí bí n'báréyan tó bá wà lẹ́gbẹ̀ẹ́ mi, màá sọ fún wọn pé tó bá ti dìgbà báyìí o, ẹ rán mi lé tí ǹkan báyìí. Nígbà mìíràn sì ni màá rá fí sọ́kàn, bi n'bá ti fí sọ́kàn, màá máa ranti.

Ìwà tí ó dára tí ènìyàn báa ń jẹun tí àwọn èyìnbó máa ń pè ní table manners. Bẹ́ẹ̀ ni èmi ní table manners nítorí pé gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, wọn fi ẹ̀kọ́ kọ́ wa tí a gbọdọ̀ má ṣe bí a bá ń jẹun. Bí ká mọ́ ba ààro, ká mọ́ máa rojọ́ lórí oúnjẹ. Bí ọ bá jókòó bó bá ń jẹun, bó bá ṣe òkèlè ni mo ti ẹnu bo inú oúnjẹ rẹ kọ jókòó dáadáa kìí ṣe pé kọ mọ́ bẹ̀rẹ̀ orí kọ mọ́ torí bọ inú ọbẹ̀. Elẹ́kẹta sì re, áíjà lórí oúnjẹ bí ènìyàn bá ń bu ọ̀ orí kí n ọ̀ fi wọ́n lẹ̀. Bẹ́ẹ̀ sì ni ènìyàn a máa bomi sẹ́gbẹ̀ nítorí a tá lè pa áni lórí. Tó bá ti bomi sẹ́gbẹ̀, tàtà bá ti fẹ́ pa ọ lórí abi, ọ tètè mú mi ṣí. Jóko dáadáa, ya ìrójó lórí oúnjẹ. Tọ bá sì jẹun tán, kò dára kí ènìyàn máa sanwọ sí inú abọ́ tí ènìyàn kò jẹun. Ara àwọn nǹkan tí à ń pè ní table manners ni yẹ́n kí ènìyàn má sì máa jẹun bí wọ̀nbíà bí ẹni tí wọ́n ń lé.

Ọ̀pọ̀lọpọ̀ nǹkan a máa mú ni rẹ́rìn-ín, ó depend lórí ipò tí ènìyàn bá wà. Bí èmi ṣe jẹ́, mo máa ń wo ẹ̀fẹ̀ lórí social media, bí mo bá ń wò ó lórí social media, ó máa ń pa mí lẹ́rìn-ín. Mo máa n wo àwọn oríṣiríṣi content tí àwọn social media influencers tí wọ́n ń ṣe, a máa pa ni lẹ́rìn-ín. Ìgbà mìíràn, tí ènìyàn bá gbọ́ ìròyìn kàyéfì tí wọ́n máa ń kà lórí rédíò àti tẹlifíṣàn, a máa pa á ni lẹ́rìn-ín. Ìgbà mìíràn ṣi rẹ, ọmọ onílé, ọmọ kékeré máa ṣe àwọn nǹkan tó máa pa ni lẹ́rìn-ín tàbí ọkọ̀ ẹni le pa ni lẹ́rìn-ín. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló máa ń pa ni lẹ́rìn-ín, ó depend lórí ipò tí ènìyàn bá wà.

Tó bá ti di àṣálẹ́ ní ọdún wa, mo ní bàbá àgbàlagbà kan tí a máa ń lọ lé wọn. Gbogbo àwọn ọmọ ará àdúgbò àmá wa dúró lọ́wọ́ bàbá àgbàlagbà náà. Bàbá àgbàlagbà náà á wá mú ọ̀pá àlọ́ fún wa. Ìgbà mìíràn a jẹ́ àlọ́ àpamọ̀, ìgbà mìíràn sì nì a jẹ́ àlọ́ àpagbè. Bẹ́ẹ̀ sì ni wọ́n máa ń sọ.

Fóònù mi kò kí ń gbóná ní gbogbo ìgbà, kì í sábà gbóná. Nítorí bí mo bá ti lòó díẹ̀, mo máa ń gbé e kalẹ̀. Àìfi kalẹ̀ ló máa ń fà á tó fi máa ń gbóná. Ṣùgbọ́n bí a bá ṣe lo fóònù wa, òun ló máa determine bóyá ó máa ma gbóná àbí kò ní gbóná. Tí mo bá ti fi ṣe nǹkan díẹ̀ tán, màá fi kalẹ̀ fún bóyá thirty minutes màá tún gbé. Kí n tún tó lòò, ìgbà mìíràn dè réé, màá lọ máa ṣe nǹkan mi nítorí èmi ò kí ń wà lórí fóònù ní gbogbo ìgbà.

Rárá o, èmi kò lọ sí ọdẹ rí. Nítorí iṣẹ́ ọdẹ ó wà fún àwọn tó máa yàn láàyò. Igba mìíràn ní ilè Yorùbá, ìdílé ọlọ́dẹ máa ń wà tí kì í ṣe pé ẹnikẹ́ni ló máa lọ sí oko ọdẹ. Èmi kì í ṣe ọdẹ bẹ́ẹ̀ sì ni wọ́n à bí mi sí ìdílé ọlọ́dẹ. Nítorí náà mi ò lọ sí oko ọdẹ rí. Ṣùgbọ́n mo mọ bàbá arúgbó kan tó máa ń lọ sí oko ọdẹ. Ọ̀pọ̀ ìgbà tí wọ́n bá lọ sí oko ọdẹ, ní ati alẹ́ ni wọ́n ti máa ń lọ bí ago mẹ́fà bọ́, a sì máa di ìdajì kùtùkùtù kí wọ́n tó padà dé. Àwọn mi a máa lọ lójoọ̀sán ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà alẹ́ ni wọ́n máa ń lọ. Ọ̀pọ̀ ìgbà sì rí wọ́n mọ bá wa pa èkéte tí wọ́n bá ń bọ̀ àti àwọn oríṣìíríṣìí ẹranko inú igbó nì bàbá náà mọ̀ mí wá fún wa.

Mo kẹ́yìn lọ sí ilé oúnjẹ ní ìjẹta nítorí ọ̀pọ̀ ìgbà èmi a máa rí ilé oúnjẹ bí mo bá ti lọ sí ibi iṣẹ́ a ti rẹ̀ mí tí mo bá dé torí náà màá ma lọ sí ilé oúnjẹ. Bí ènìyàn bá sì dé ilé oúnjẹ tó bá ti lówó lówó oríṣiríṣi oúnjẹ ni wà á rí tí a ṣe wù yan láti jẹ. Ẹni tó bá ṣiṣẹ́ ó di dándán kó jẹ ìgbádùn nítorí náà mo màá n lọ sí ilé oúnjẹ lóó.